Bẹ́ẹ̀ni, mo máa ń ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi torí wípé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì kí ń tó bá wọn ṣiṣẹ́ pọ̀, kí ń mọ ìhùwàsí wọn, ìṣesí wọn, ìsọ̀rọ̀ sí wọn, ohùn sí wọn àbí ìwà wọn délẹ̀délẹ̀. Alábàáṣiṣẹ́ pọ̀ ó gbúdọ̀ jẹ́ èèyàn dáadáa torí pé kó má pàdà bá jàmbá èèyàn tí ẹ̀ ń bá jọ dáwọ́ papọ̀ àbí tí ẹ̀ ń bá jọ ṣiṣẹ́ papọ̀ àbí tí ẹ̀ máa jọ wà ní àwùjọ kan náà tí yàń wà ní ń lo ìrànlọ́wọ́ alábàáṣepọ̀. Kó má jẹ́ pé èèyàn burúkú ni ó bá ṣiṣẹ́ papọ̀ torí fún àjànbá èèyàn. Lo fi jẹ́ pé mo máa ń ṣèwádìí àwọn alábàáṣẹ́ pọ̀ mi dáadáa kí n tó bá wọn ṣiṣẹ́ papọ̀ kó má bá jẹ́ pé ní wọ́n jàmbá à mi.

Mi kì n kọ ìròyìn níbi iṣẹ́ torí wípé àwùjọ tí mo wà níbi iṣẹ́ àbí kí n sọ pé àbí kí n sọ pé ibi, i-ibi tíṣẹ́ mi, ǹnkan tíṣẹ́ mi dá lé lórí kò gba kó jẹ́ pé èmi ni ma kọ ìròyìn. Láti ìgbà tí mo ti wà níbi iṣẹ́ kí n kàn lọ, kí n bá wọn ṣiṣẹ́ torí iṣẹ́, iṣẹ́ ṣòwò ni mò ń ṣe. Kí n bá wọn tà, kí n wo iye ǹnkan tí mo tà, kí n wo ẹni tí mo tà fún, ǹnkan tí mo wà fún ù. Kìí ṣe èmi ni mo wà níbi ìròyìn àbí tí màá kọ ìròyìn. Ló fi jẹ́ pé mi kì í kọ ìròyìn níbi iṣẹ́ torí wípé kìí ṣe èmi ni mo wà ní àwùjọ tí màá ti máa kọ ìròyìn níbi iṣẹ́ mi. Sùgbọ́n ẹni tí í máa ń kọ ìròyìn níbi iṣẹ́, ó jẹ́ alábàágbépọ̀ mi, olólùfẹ́ mi tó sì jẹ́ pé àjọ máa ń lọ, àjọ máa ń bọ̀ ni. Ó sì dánmọ́rán níbi kíkọ ìròyìn tó sì tún jẹ́ pé ó jẹ́ ǹnkan tí ó yàn láàyò tó dẹ̀ tún fẹ́ràn si láti ìgbà tí a ti wà ní ilé ìwé gíga. Kódà àìmọye ìwé ló ti kọ, ìwé kíkà fún àwọn ọmọdé ló ti kọ. Àbí ìgbà tí a ti wà ní ilé ìwé gíga, ó ṣe lára àwọn ìṣe ńlá tó ń pè ní ìṣe ńlá tí wọ́n yàn ó ṣe nígbà tí ẹ̀ ń bá dé ilé ìwé gíga ní ọ̀pá àrí. Ìròyìn ló yàn, ló kọ, ló fi, ló kọ sí ibi, sí ìròyìn ló yàn tó sì kọ dáadáa tí wọ́n sì gba fún ù tẹ́lùú pé ó yege níbẹ̀

Bẹ́ẹ̀ni, mo ti ṣe ìrìnàjò lọ sí ìlú mìíràn lọ́pọ̀lọpọ̀ ìgbà. Àn, kódà mo sì nífẹ̀ẹ́ sí ìrìnàjò náà. Ìrìnàjò jẹ́ ǹkan tí ó wuyì púpọ̀, fún ọmọlúàbí àbí fún ọmọ ẹ̀dá adáamọ́ láti máa ṣe àbí láti máa lọ. Ìrìnàjò lọ sí ìlú mìíràn, ó tún wá máa ń dùn pọ̀. Láti ìgbà tí ẹ̀ bá ti gbéra pé ní ìyẹn lọ sí ìlú mìíràn láti inú mọ́tò dé inú mọ́tò àbí tó bá jẹ́ pé bàálù ni ìyẹn fẹ́ gùn àbí kó sì jẹ́ pé ní ọkọ̀ ojú irin àbí kó jẹ́ pé ní ọkọ̀ ojú omi ni ìyẹn fẹ́ gùn ni, gbogbo ẹ̀ náà lòdùn púpọ̀. Mo ti ṣe ìrìnàjò lọ sí ìlú mìíràn láìmẹ́yìgbà, tí sì máa ń jẹ́ ìdùnnú àbí kí n sọ pé wọ́n jẹ́ ayọ̀ fún mi lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ìrìnàjò mi lọ sí ìlú mìíràn, ó ti tó ìrìnàjò bí mẹ́fà àbí kí n sọ pé ìrìnàjò bí márùn-ún lọ sí ìlú mìíràn ni mo ti lọ. Tó dẹ̀ jẹ́ ǹkan tí ó wù mí kí n sì máa ṣe tí m bá ti ní ààyè níbi iṣẹ́ àbí tí mo bá ti ní ká pà láti ṣe ìrìnàjò. Ìrìnàjò lọ sí àwọn ìlú tí mo ti lọ, ó jẹ́ kí n mọ̀ pé mérì rí rí ń ṣẹlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ǹkan ní ń ṣẹlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ǹkan ló wà, ọ̀pọ̀lọpọ̀ àyíká ló tún rẹwà ju àyíká tí ìyẹn ń gbé lọ, ọ̀pọ̀lọpọ̀ ǹkan lọ́ lọ́hun dá tí n ò tí rí rí. Kódà ọ̀pọ̀lọpọ̀ èso, ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ, ọ̀pọ̀lọpọ̀ igi, ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ló wà tí ò sí ní ìlú tí ìyẹn ń gbé tó wà ní ìlú mìíràn. Ó wá jẹ́ ǹkan tí máa ń dùn mọ́ mi, tí sì máa ń dùn mọ́ mi pé kí n tún máa ṣe lọ. Torí pé gbogbo ìgbà tí mo bá ti ń ṣe ìrìnàjò lọ sí ìlú mìíràn ni mò ń rí àwọn ǹka-ǹka tó lúwa ọlọhun ẹ̀dá tó dá tí mi ò tí rí rí, tó sì jẹ́ pé tí ṣe ìrìnàjò náà ló jẹ́ kí n rí, ló jẹ́ kí n mọ̀, ló jẹ́ kí n mọ̀ túmọ̀ sọ pé n ò tún máa ṣe ìrìnàjò mìíràn. Ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn, mo lọ sí ìlú kan. Ìlú náà ó jẹ́ ìlú tí ó sì wù mí kí n tún padà lọ torí pé àwọn ǹkan tí mo rí bẹ́ẹ̀ ó yanilénu, ó dùn mọ́ mi, ó dẹ̀ tú wuyì kí a máa lọ síbẹ̀ àbí ká máa kó àwọn ọmọ wa lọ bẹ. Ìrìnàjò lọ sí ìlú náà, àn, mo fẹ́ sọ pé ní òun ni ó jẹ́ ìrìnàjò tí màá lọ sí ìlú mìíràn tí ó dùn mọ́ mi nù jù torí pé mẹ́wàá ń ṣẹlẹ̀, mẹ́wàá òun ń ṣẹlẹ̀, àìmọ̀ ìyè kan lọlọhun dá tí mi ò mọ̀ tó sì wà ní ìlú náà àbí tó sì ní àyíká mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó sì wà ní ìlú náà. Kódà àwọn onímọ̀ ìjìnlẹ̀ wọn jẹ́ ká mọ̀ pé lára àwọn ìlú tó ní ǹkan tí àwọn ìlú mi ò ní, ìlú tí mo lọ yìí ó jẹ́ kan lára wọn. Ṣé ẹ ti wá rí i pé lílọ sí ìlú náà yóò jẹ́ ǹkan tí ọkàn fẹ́, tí ara dẹ̀ tún fẹ́, tí inú èyí sì dùn sí.

Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi gidi gan an. Ní ìgbà tíì mo bá ti ṣeré pá láti àárọ̀ ọ̀sán alẹ́, tí mo gbá bọ́ọ̀lù lọ, tí mo ṣeré pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, orí máa ń fọ́ mi. Tó bá túnwa jẹ́ pé inú òorùn, òhun ni mo ti ṣeré náà. Orí máa ń fọ́ mi ní ìgbà tí mo bá ń ṣeré nínú òrùn tó mú gan an, gẹ́gẹ́ bí òrùn ago méjìlá sí ago méjì sí ago mẹ́ta. Torí pé àsìkò náà, òun ni mo nífẹ̀ẹ́ sí láti máa gbá bọ́ọ̀lù, tí màá ti máa ṣeré káàkiri nígbà náà. Èyí ló fàá tí mo fi wò pé ní orí máa ń fọ́ mi nígbà tí mo bá ti ṣe irun erépa báyìí. Iye tí mo sì máa ń lò sí orí fífọ́, òògùn rẹ̀ ti wà nile. Gẹ́gẹ́ bí kí n lọ sí ọ̀do dókítà tó jẹ pé ní orí fífọ́ náà kì bá sì orí fífọ́ kékeré bí i ká pé kí n sọ pé orí fífọ́ tó pọ̀ àbí tó, tó jágún. Ṣùgbọ́n tó bá jẹ́ orí fífọ́ tí ó pọ̀ jú ni, àwọn obì mii yóò sọ pé kí n lọ sùn. Màá sì lọ sùn láti bi nǹkan bí ago mẹ́rin àbọ̀ sí ago mẹ́fà àbọ̀. Nígbà tí mo bá ti wá jí, yín wá lọ sanra nù, yín wá lo òògùn. Tí n bá ti wá lo òògùn tán, Ọlọ́run á máa lòó ní sábà bí fún mi pé orí fífọ́ náà yóò lọ. Orí fífọ́ kì í se nǹkan tó dáa kó mọ̀ sí èèyàn, torí pé tí orí fífọ́ bá ti ń ṣẹ́ èèyàn, ara èèyàn ó kín, kò kín jáfáfá. Yóò mọ̀ sí ẹ bí kí ẹ̀eyan sá a mọ́ ṣùn káàkiri, bí kí ẹ̀eyan sá a mọ́ ṣe nǹkan kan. Orí fífọ́ kò dáa lára, kò dẹ̀ tú, kò dẹ̀ tú wu omo éniyàn kó rí ma fọ́ òun. Torí pé nígbà tí-- kí n sọ pé ní àsìkò tí orí bá ń fọ́ omo éniyàn, gbogbo nǹkan tí ó yẹ kó ṣe nígbà náà kò nilè ṣe. Kódà oúnjẹ gan o nilè lọ lẹ́nu ẹni tí orí bá ń fọ́. Tí àwọn rẹ̀ yò, àwọn ọ̀rẹ́ rẹ̀ yòókù bá jọ ń ṣeré tán ṣàwàdà, òun ò dàjọ́ kò ni, kò nilè ṣe nǹkan kan torí pé orí fífọ́ kò nígbà fún ara rẹ̀. Ara rẹ̀ ò ní yágájá, kò ní ṣí dáadáa láti bá àwọn ọ̀rẹ́ rẹ̀ ṣe erépa náà. Èyí ni nǹkan tí mo ní pẹ̀lú orí fífọ́.

Ìgbà tí mo máa ra epo sóko, ó jẹ́ nígbà tí mo bá rí pé epo ti fẹ́ tán nínú ọkọ̀ mi àbí nígbà tí epo bá tán mọ́lẹ́nu. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí oníṣẹ́ ìtajà tí mò ń ṣe, mo fẹ́ràn kí ẹ-- mo fẹ́ràn kí máa ra epo lé epo sí ọkọ̀ mi. Mo kórìíra kí epo ọkọ̀ mi kó máa tán síwájú ki n tó ra omìíràn, torí pé mi ò mọ ìgbà tí epo, mi ò mọ, mi ò mọ ìgbà, mi ò mọ ìgbà tó lè tán àbí kí n sọ pé mi ò mọ ibi tí màá wà nígbà tí epo inú ọkọ̀ mi bá tán. Ounló fì fàá tí mo fi fẹ́ràn kí máa ra epo lé epo sí ọkọ̀ mi. Ṣùgbọ́n tí a bá ní ká wò láwùjọ tá wà yìí, epo ti, ó ti wọ́n, ó dẹ̀ ti gbówó lórí púpọ̀ jù. Táwon ìjọ́ba ilẹ̀ wa wọ̀n sì bìkítà pé bó ní àwọn aráàlú ṣe ń ra epo. Mo máa ń ra epo sí ọkọ̀ mi tí ó kún lẹ́múlẹ́mu tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n láti ìgbà tí epo ti wọ́n ni mi ti ra epo tí yóò kun ọkọ̀ mi lẹ́múlẹ́mu mọ́. Iye owó díẹ̀ tí mo bá ní, òun ni mò ń lò tí mo fi ń rà sí, tí mo fi ń ra epo sí ọkọ̀ mi. Lóòótọ́ kò dùn mo mí ninú kí máa ra epo kéékèéke sí ọkọ̀, ṣùgbọ́n owó náà ti gbówó lórí, ó ti wọ́n gan-an. Oun ló fi jẹ́ pé ní epo díẹ̀díẹ̀ òun ni mò ń rà sóko. Ṣùgbọ́n bákan náà kò dẹ́ni tún, kò ní títàn tí ń fi ra epo sí.

Ah! Íbéèrè ńlá lẹ́ béèrè o. Mo máa ń tọ́jú ara mi gidi gaaán, torí pé Ọlọ́run gan fẹ́ ká ma tọ́jú ara wa. Èmi náà wa tún fẹ́ràn kí n máa tọ́jú ara mi. Ọ̀nà pọ̀ tí mo fi le tọ́jú ara mi. Àkọ́kọ́, ón ní pé kí n máa wọ aṣọ tí ó mọ́, tí kò sí ẹ̀gbin àbí kí n sọ pé kò sí ìdọ̀tí kankan lára rẹ̀. Tí ń fọ̀ọ́, ń sáa, yóò gbẹ, n o wàá tún lọ ọ́, tí ó dán dáadáa. Àkọ́kọ́ nùu. Ẹ̀ kéjì, ó ní pé ní ìmọ̀ tó tó ara gangan, kí n wẹ̀, kí n fọ ọwọ́ ara mi, kí n, kí n dami ara ká ara mi, já kó kó kó ṣe dáadáa. Ng o tún wá yàrun orí mi, kí n yàrun orí mi, kí n fọ eyín mi. Torí pé a mọ ẹ̀gbin tí ó wà nínú ẹnu nígbà tí a jẹun tán. Ló nfaà tó jẹ́ pé ní ẹ̀ méjì, ó ní mo máa ń fọ eyín mi lóju mọ́. Ì ń fọ láàárọ̀, Ì ń tún fọ ní alẹ́ nígba mi. Torí pé fífo eyín, ó máa ń mú àlàáfíà bá ẹnu nígbà téèyàn bá fọ̀ tán. Ọ̀bùn lẹ́ni tí yóò jí láàárọ̀, tí ó ní fọ ẹnu, tí ó fi máa jẹun. Ohun mo fi sọ pé ní ìtọ́jú ara mi, ó náà ni ẹ̀ kejì. Ẹ̀ké-ta, óun náà ni ìtọ́jú àyíká mi. Kí ń rò no ma ńroko ng' gbàlẹ́ ẹnu inú yàrá mi, ìn tẹ orí bùsùn mi, abọ́ ijẹun mi ìn fọ yóò mọ dáadáa. Torí pé lára ìtọ́jú ara, ó náà ni gbogbo àwọn wọ̀nyí wà. Torí tí èèyàn bá ń gbé ní àwùjọ tó dọ̀tí, àbí pẹ̀lú nǹkan tí ó dọ̀tí tí mo bá fi abọ́ tó dẹ́ti jẹun jẹun, ara pé mii tọ́jú ara ni. Ṣùgbọ́n èmi dé ní ìfẹ́ kí n máa tọ́jú ara mi, mo fi sọ pé ní àwọn abọ́, àwọn aṣọ ìn fọ dáadáa. Òmíràn tí mo ti máa fi ń tọ́jú ara mi ni pé mo máa ń jẹ oúnjẹ tí olóyìnbo ń pè ní balansi dayeti. Oúnjẹ tí ó yẹ pé màá jẹẹ, mo lè jẹ oúnjẹ tí ó fúnni lágbára ní ọ̀sán, kó yẹ pé oúnjẹ tí màá kàn jẹ ní alẹ́, oúnjẹ tí ó kàn fẹ́ẹ́rẹ́fẹ́, oúnjẹ fẹ́ẹ́rẹ́fẹ́ bí kí ń jẹ, ẹ kí n bí kí n mu ògì, kí n kan jẹ ọ̀gẹ̀dẹ̀ àbí kí n jẹ eṣú láàárọ̀. Mo máa ń jẹ bógan àti ẹyin. Torí pé èèyàn ò gbọdọ̀ máa sábà máa jẹ àwọn oúnjẹ tí ó fúnni lágbára gẹ́gẹ́ bí iṣu, iyán, ẹ̀bà. Láta ìran, mo mọ oúnjẹ mi, mo ma n jẹ́ kí ó dá dáadáa. Òmíràn tí mo ti máa ń tọ́jú ara náà ni pé mo máa ń mu omi dáadáa. Torí àwọn dókítà sọ wí pé mímu omi ó jẹ́ ànfààní fún ara láti ṣe ànf-- ó máa ń ṣe ara ní ànfààní tí èèyan bá máa ń sábà mu omi. Kì í ṣe ní púpọ̀ jù o, ṣùgbọ́n k'êyán sábà máa mu omi ó jẹ́ àlàáfíà fún ara. Ara àwọn ìtọ́jú tí mo ti máa ń ṣe fún ara mi ni wípé mi kì í fi imú mi gbó òórùn ìdọ̀tí. Mo kórìíra kí ma fi imú mi gbó òórùn ìdọ̀tí. Káàkiri yálà ìdọ̀tí ti ìdọ̀tí níbí ilé ìyàgbẹ́ ni àbí ẹ̀ òmíràn, mo kórìíra rẹ̀. Èyí ni àwọn ìtọ́jú tí mo máa ń ṣe fún ara.